Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ? Àwọn ọjà mi gbogbo ẹ̀dá máa ń ṣe ìtọ́jú wọn. Mo sì ń kó wọn sí ibi tí ó dára, i okí n kó wọn sí. Àwọn tọ́jú wọn máa kó wọn sínú ilé kí òjò má bàa pawọn, wọ́n sì ńi dáradára.

Ṣàlàyé ṣàlàyé ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ẹ. Àń, mo rántí ní ọjọ́ Monday tó kọjá, ọjọ́ ajé tí ó kọjá. Iṣẹ́ pọ̀ fún mi gan ni ibi iṣẹ́, mo sì tún ní àwọn ọjà tí mo fe supply.

Ṣé o fẹ́ràn ìpàdé lórí fóònù? Ìpàdé órí fóònù jẹ́ ìpàdé tí ó rọrùn, o nílò láti wọ mọ́tò dé ibi tó máa ti ṣe ìpàdé, o sì nílò áti máa kó agá síbì kan tàbí kaa ta tenti.